Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ri? Bẹ́ẹ̀ni dáadáa láìmọye ìgbà. Bẹ́ẹ̀ni.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà rẹ nípa pípé máa bẹ̀ wọ́n?

Ṣé o ní àwòrán lára? Rárá, mi ò ní àwòrán. Mi ò láwòrán lára.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé. Mo ma n bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé.

Ṣé o máa ń wọ ago ọwọ́ bẹ́ẹ̀ ni àmú tí ẹ fẹ́ràn láti máa wọ dáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ mo fẹ́ràn láti máa wọ ó dáadáa. Sorry. Ah!

Ah! Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? Ah! Mo máa ń ṣe ìdọ́gba. É! Ayé iṣẹ́ ọ̀tọ̀, àye ìgbésí ayé mi ọ̀tọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ìgbésí ayé mi ọ̀tọ̀, iṣẹ́ ọ̀tọ̀

Ṣé o fẹ́ràn rá oúnjẹ ní òpópónà? Àá, mo kóríra rẹ̀ púpọ̀. Mi ò kí ń ra oúnjẹ ní òpópónà o. Mo kóríra tí n màá ra oúnjẹ ní òpópónà.

Báwo ni ó máa ń rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́ rẹ? Mo máa ń gbé Mọ́rúwà ni lọ sí ibi iṣẹ́.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ, a? Gbogbo ìgbà ni. Gbogbo ìgbà tí mo bá ti ráyè ni mo máa ń ṣe ìmọ́tótó. Nítorí ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Gbogbo ìgbà ojoojúmọ́ ni mo máa ń ṣe ìmọ́tótó.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún isẹ́ rẹ? À, ó pọ̀. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi pọ̀. Ó pọ̀ gan. Mo fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ láti kọ́ ìmọ̀ si. Ó pọ̀

Ah! Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì. Àmàlà. Pẹ̀lú ọbẹ̀ ewédú pẹ̀lú gbẹ̀gìrì.